Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn tí iṣẹ́ bá pọ̀ ni pé mo máa ń lọ síbi ilé ìdárayá ti mo maa fi okan mi balẹ̀ ti mo maa gbagbe gbogbo nkan ti ibi iṣẹ́, torí pe ke'eyan ma gbe aya sókè ko da fún ara. Nítorí náà mo máa lọ síbi ilé ìdárayá tí mo máa rẹ́rìn-ín, tí mo máa yọ̀. Nígbà yẹn, mo máa gbàgbé gbogbo nǹkan tí ó wà níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. A ní gọ́ọ̀mù ó sì ládùn dáadáa. Gọ́ọ̀mù dáa fún ẹnu. Ó máa ń jẹ́'nu wà ṣákáṣáká. Nítorí náà gọ́ọ̀mù, mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. A ní àwọn adùn gọ́ọ̀mù. A ní ti ọsàn, a ní ti àwọn èso tó pọ̀ dáadáa.

Ọjà ńlá ti mo ti lo ni ọjà ẹja ni ọjà náà, wọ́n máa ń ta àwọn oríṣiríṣi ẹja bí ẹja panla, bí ẹja odò. Oríṣiríṣi ẹja ni wọ́n máa ń ta. Ọjà yẹn tóbi gan-an nílùú wa, ní pé àwọn ẹ̀yàn láti gbèríko gbèríko, wọ́n a máa ń ta ọjà níbẹ̀.

Mo máa ń ra àwọn oúnjẹ mi ní ọjà, mo sì máa ń dáná rẹ̀ fúnra mi. Mi ò fẹ́ràn àti máa lọ sí sọ́ọ̀bù tàbí kí n máa lọ jẹun ní ilé oúnjẹ. Mo fẹ́ràn kí n lọ so ja kin ra gbogbo èso àti nkán tí mo nílò tí má fi ra tí má fi ṣe oúnjẹ yẹn ni mo fẹ́ràn jù.

Àṣà tí mo mọ̀ pé mi ò gbọdọ̀ má bá lọ mọ́ ni àṣà ká máa gbàgbé ǹkan. Àṣà ká máa gbàgbé ǹkan kò dá rárá fún èèyàn bí ọ̀dọ́ bí èmi. Mo ní àṣà tí mo máa ń gbàgbé ǹkan. Àṣà yẹn ò dá kí èèyàn máa bá lọ rárá.

Rárá, mi ò tí rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri. Mo fẹ́ràn ọkọ̀ ojú irin, ṣùgbọ́n ní àdúgbò wa yìí, ọjọ́ ọkọ̀ ojú irin ó ṣe pàtàkì, ṣùgbọ́n kìí sáré dáadáa bí a ṣe fẹ́. Tẹ, tí ẹ̀yań bá fẹ́ tètè dé ìrìnàjò tí ẹ̀yan bá ń lọ, ẹ̀yan gbọ́dọ̀ bá ọkọ̀ òfurufú àbí ọkọ̀ ojú ọ̀nà. Ṣùgbọ́n ọkọ̀ ojú irin kì í sáré dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn ààlá mi. Àwọn ààlá mi ṣe pàtàkì kí n máa rántí. Àwọn ààlá mii ti ní búrubúru lára ṣùgbọ́n mo máa n rántí àwọn ààlá mi dáadáa torí pé ó dáa kí á máa rántí àwọn ààlá.

O ti pẹ́ tí mo ti ní àwọn àlà burúkú. Àwọn àlà burúkú kò dá, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti ní àwọn àlà kẹ́yìn. Mo ní àwọn àlà yẹn nígbà tí mo wà ní kékeré, nígbà yẹn, mo ní àwọn àlà burúkú dáadáa.

Ọ̀rẹ́ tóotọ́ ni ọ̀rẹ́ tí máa ń kẹ́yìn èèyàn, tí máa ń dúró tì èèyàn tí gbogbo nǹkan bá, tí gbogbo nǹkan ò bá da. Ọ̀rẹ́ tóotọ́ ni ọ̀rẹ́ tí máa ń, tí máa ń síwájú èèyàn, tí máa ń dúró lẹ́yìn èèyàn ní gbogbo nǹkan tí o bá ń ṣẹlẹ̀ sí èèyàn.

Iṣẹ́ nílé ṣe pàtàkì, ṣùgbọ́n tí èèyàn bá ní àwọn èèyàn tí ó bá eeyan bá èèyàn ṣe, ó dára kí máa máa ṣe iṣẹ́ ilé. Iṣẹ́ ilé mi ó rọrùn dáadáa torí pé tí ń bá ti dé, mo máa ṣe gbogbo iṣẹ́ tí máa gbálẹ̀ tí bá fọ gbogbo àwọn aṣọ mi. Àwọn iṣẹ́ ilé mi kò, kò, kò, kò pọ̀.

Bí mo ṣe máa ń lo ìsinmi mi ni pé mo máa lọ sí ilé ìdárayá tí mo máa lọ sinmi. Mo sì máa ń lọ ìgbà tí bá ráyè dáadáa, mo máa ń lọ bí ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀. Ó ṣe pàtàkì kí a máa lọ irú bẹ̀ yẹn torí pé ẹ máa ń jẹ ara èèyàn wọ-- fúyẹ́ sí àwọn èrò.

Mo máa ń dáhùn àwọn fóònù mi ní ibi iṣẹ́ tí a bá ti ní ńkan tí òyìnbó máa ń pè ní break. Tí a bá ti ní níbi iṣẹ́ ni mo máa dáhùn gbogbo fóònù mi. Mo máa mú fóònù mi, mo máa pe gbogbo àwọn ènìyàn tó bá ti pè mí. Ṣùgbọ́n tí mo bá ti wà níbi iṣẹ́, mi ò gbé fóònù mi kí n tẹ̀.

Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ìrántí ìrìn-àjò mi ni pé mo máa ń tọ́jú rẹ̀ lórí fóònù. Mo máa ń ya àwọn àwòrán, mo sì máa ń ṣe àwọn fídíò ibi tí a lọ. Báyìí ni màá ṣe máa ń tọ́jú ìrántí ìrìn-àjò tí mò lọ.

Àwòrán tí mo fẹ́ràn gidigidi ni àwòrán Zuma Rock tí ó wà ní Minna, Niger State ní ìlú wa yìí. Ó tóbi gan an, àpáta ńlá ni, ó sì tóbi gan an, ó tóbi gan an, ó sì ga, ó sì fẹ̀ dáadáa nílẹ̀. Ọlọ́hun dára púpọ̀.

Kí n tó lọ sùn lálé, mo máa n se àwọn exercise tí ó dára fún ara. Òhun ni mo máa ń ṣe àwọn exercise tí ó le jẹ́ kí èèyàn sùn dáadáa, mo sì máa jẹun. Mi ò ní jẹ oúnjẹ tó pọ̀ báyẹn, mo máa jẹ oúnjẹ tí kò ní agbára tó máa le tètè digest nínú ikùn mi.

Ṣọ́ọ̀bù tí ń tún fóònù ṣe ní àdúgbò wa a ní ibìkan tí gbogbo àwọn èèyàn tó ń tún fóònù ṣe ní, ní gbogbo àdúgbò wa wà. Ṣọ́ọ̀bù yẹn, ó tóbi gan-an, àwọn fóònù sì pọ̀ń bẹ́ẹ̀, àwọn èèyàn sì máa ń pọ̀ níbẹ̀ yẹn tí wọ́n máa ń wá tún fóònù ṣe ní àdúgbò wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lórí YouTube dáadáa, pẹ̀lú podcast lórí Spotify. Ó ṣe pàtàkì kí ẹ̀yàn máa gbọ́ gbogbo irú àwọn ìròyìn yẹn torí pé, ì máa ń mú ìdàgbàsókè èèyàn wá, sì máa ń fún èèyàn ní òye tó tọ́.

Bí mo ṣe máa ń gbọ́ àwọn èrò àwọn oníbàárà mi ni lórí fóònù, ǹkan tí à ń pè ní Instagram. Mo má ń gbọ́ àwọn èrò tí mo bá ti sọ àwọn ọjà mi sí orí instagram. Àwọn èyàn má ń sọ èrò ton ni nípa àwọn ọjà yẹn báyẹn mo ṣe máa ní àwọn èrò pẹ̀lú àwọn oníbàárà mi.

Oúnjẹ àwọn ọmọdé ṣe pàtàkì dáadáa nítorí pé oúnjẹ àwọn ọmọdé ó nílò àwọn ǹkan tí wọ́n nílò lára láti dàgbà dáadáa. Àwọn ọmọdé wọn nílò àwọn òróró, wọ́n ò nílò àwọn epo pupa tó pọ̀ nínú oúnjẹ. Nítorí náà, àwọn ọmọ nílò oúnjẹ tí ó lè jó eegun wọn le dáadáa.

Bí mo ṣe máa ń dáàbò bo àwọn ayé mi lórí íńtánẹ́ẹ̀tì ni pé, kí í sì gbogbo ǹkan ni mò máa ń fi sórí òfurufú àbí orí íńtánẹ́ẹ̀tì. Torí pé íńtánẹ́ẹ̀tì léwu dáadáa bí ó ṣe dáa fún wa, báyẹn náà ló ṣe léwu dáadáa. Nítorí náà kí í sì gbogbo ǹkan mò máa ń gbé sórí íńtánẹ́ẹ̀tì.

Iṣẹ́ ìdílé mi a máa ń pín báyìí. Èmi máa ń fọ aṣọ, mo sì máa ń gbálẹ̀. Máami àti bàámi máa ń pèsè àwọn oúnjẹ tí wọ́n máa ń lọ sọ́jà, wọ́n sì máa ń kó àwọn nǹkan oúnjẹ wá. Àwọn ẹ̀gbọ́n mi máa ń lọ ibi iṣẹ́ ní ilé owó, ibẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́. Báyẹn la ti máa ń pín iṣẹ́ ilé.

Ìgbà tí mo yí èrò mi padà ni ìgbà tí mo fẹ́ lọ sí ìrìn-àjò. Ìrìnàjò yẹn sì jìnà gan, mi ò fẹ́ràn láti máa rìrìn àjò tí ó jìnà dáadáa báyẹn. Nígbà yẹn ni mo pinnu pé rárá mi ò lọ sí ìrìn-àjò yìí torí pé ó jìnà dáadáa. Mi ò sì fẹ́.

Àjọyọ̀ ìkórè ṣe pàtàkì ní àdúgbò wa pẹ̀lú ìlú wa torí pé àjọyọ̀ ìkórè, ó máa ń mú àwọn èèyàn wá láti gbèríko gbèríko àti ṣe àjọyọ̀. Gbogbo nǹkan tí wọ́n bá ti gbìn, ti tí ó máa ti ṣe ìkórè yẹn, a máa ṣe àjọyọ̀, a máa jẹun, a sì máa yọ̀ sí ara wa.

Yàrá tí mo wà báyìí báyìí ni yàrá ti tèmi. A ní yàrá tí a máa ń ti wo tẹlifísàn, a ní yàrá tí a máa ń wẹ̀, a ní yàrá tí a máa ń ti dáná. Ṣùgbọ́n yàrá tí mo wà lọ́wọ́ lọ́wọ́ yìí, yàrá mi ni. Ó ní bẹ́ẹ̀dì, ó sì ní àwọn àga, ó ní àwọn nǹkan wíwo, ó sì ní àwọn àwòrán ní àrò gidi.

Ìtàn tí mo máa ń sọ fún àwọn ọmọdé ni ìtàn ẹyẹ tí ó lọ sí ọjà, tí ó lọ ra ọjà. Ó lọ ra ọjà, ó sì gbàgbe nǹkan tó lọ rà ní ọjà. Ṣùgbọ́n ẹnìkan tó ṣe dáadáa gbe ọjà yẹn, ó gbe pamọ́ torí pé ó mọ pé ẹnìkan ti gbàgbé rẹ̀ sọ́jà. Ìgbà tí ẹyẹ rántí pé ó gbàgbé nǹkan sọ́jà, ó padà là sọ́jà, ó sì béèrè pé, "àh! Lágbájá, mo gbàgbé nǹkan sọ́jà, mi ò sì ri mọ́." Ni ẹni náà bá gbe fún un pé, "àh! Mo rí i pé o gbàgbé ẹ̀, ni mo á gbé kalẹ̀, mo gbe jí ẹ̀." ni ọ ba gbé fún ẹyẹ yẹn padà, ba lọ le pẹ̀lú inú dùn dùn ǹkan ta lè kọ níbi nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ni ìtàn yìí ni pé ó yẹ ká máa ṣe dáadáa. Ǹkan tí ó bá jẹ́ ti wa kò yẹ ká fojú sí i.

Wọn máa ń ṣiṣẹ́ ní, wọn máa ń ṣiṣẹ́ ní wákàtí mẹ́jọ lójoojúmọ́. Ojoojúmọ́ wọn máa ń lọ síbi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù. Mò sì máa dé, wọn máa ń ṣiṣẹ́ ní wákàtí mẹ́jọ ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ni àwọn ẹranko ọ̀sìn. Mo ní ewúrẹ́ nílé, a sì ní àwọn àgùntàn tó pọ̀ nínú ilé. Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹranko púpọ̀ tí mò ń sìn nílé. Ọ̀sìn dàa gidigidigidi torí pé ó máa ń jẹ́ kí inú ilé dàa.

Àwọn eré ọmọdé tó wà ní bíbí ní àdúgbò bíbí ni boju boju tí àwọn òyìnbó máa ń pè ní hide and seek. Boju boju ni àwọn ọmọdé máa lọ farapa mọ́ síbí kan ni àwọn iyòókù máa mọ wa wọ́n káàkiri.

Ètò Yorùbá pọ̀ ní tẹlifíson wa. Àní ètò yorùbá tí wọ́n ń pè ni aro kùtùkùtù tí wọ́n máa fún wa ni ìròyìn tí o ń lọ ni ìlú. Ó ṣe pàtàkì kí a mọ àwọn ìròyìn tí ń lọ ní ìlú, ó sì dára dáadáa.

Rárá mi ò bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, ìbínú máa ń fa oríṣiríṣi nǹkan tí ó lè fa àwọn wàhálà tí a fẹ́. Nítorí náà, mii bínú nígbà tí n bá wà nínú ọkọ̀. Kò da rara.

Rárá, mi ò yi ṣe ìpè fídíò torí pé mi ò tí ì kọ́ bí wọ́n ṣe ń ṣe, mi ò mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe ìpè fídíò. Àmo tí n bá kọ́ dáadáa, mo máa bẹ̀rẹ̀ sí ma máa ṣe ìpè àwọn fídíò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra àwọn nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. A máa ń ra nǹkan bí i àwọn ṣòkòtò òyìnbó, a máa ń ra àwọn bàtà, a sì máa ń ra àwọn agogo àti gíláàsì. A máa ń ra gbogbo nǹkan yẹn lórí áàpù lórí fóònù tí wọ́n ń pè ní Jumia àti Konga la ti máa ń ra gbogbo àwọn.

Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ó kó gbogbo àdúgbò pọ̀ ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àwọn ọmọ kọ̀ọ̀kan wọ̀n rí wọn ní ìlú àbí ní àdúgbò wa. Gbogbo àdúgbò wa dàrú. Gbogbo àdúgbò wa wá, wọ́n ba ń wá àwọn ọmọ. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó kó gbogbo àdúgbò pọ̀ nìyẹn.

Rárá, mi ò tíì lé ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí torí pé mi ò sí ní ààyè àti ṣe irú nǹkan báyẹn. Àwọn ọ̀gá níbi iṣẹ́ wọ́n le ṣe irú gbogbo kinni yẹn, àmọ́ èmi, mi ò ní irú agbára àti yọ èèyàn kúrò ní ibi iṣẹ́.

Bí mo ṣe máa ń lo àwọn akókò mi lójú ọ̀nà, mo máa ń gbọ́ àwọn orin tí bá wà lójú ọ̀nà, ṣùgbọ́n mi ò wo àwọn fídíò lójú ọ̀nà torí pé kò dáa. Mo sì máa ń kọ orin tí màá rìn lójú ọ̀nà. Mo sì máa ń wo àwọn ọkọ̀ tó dára tó dára lójú ọ̀nà.

Bí a ṣe máa ń so okùn bàtà ni tí o bá mú okùn bàtà, o máa kí bọ̀ ní àwọn ìho bàtà yẹn, o máa ma kí bọ̀ lọ títí tí ó fi dé òkè bàtà yẹn. O máa tún mú ẹsẹ̀ kejì, o máa ki àwọn okùn yẹn bọ títí tí ó fi lọ sókè bàtà yẹn. O máa kesẹ̀ bọ̀, o sì máa so okùn yẹn dáadáa kí ó mọ́ yọ ní ẹsẹ̀ rẹ.

Mo máa ń tọ́jú ara mi dáadáa. Ìtọ́jú ara ṣe pàtàkì kí a máa ṣe. Mo máa ń tọ́jú ara mi pẹ̀lú àwọn oúnjẹ tó dára fún ara, mo máa sì máa ń jẹ èso, mo máa ń mu omi dáadáa, mo sì máa ń sùn déédé. Gbogbo irú nǹkan báyẹn dáa fún ara pẹ̀lú ìtọ́jú ara.

Rárá, mi ò mọ bí a ṣe máa ń dá ọkọ́ dúró ní ìdojúkojú torí pé ó léwu dáadáa kí a máa dá ọkọ́ dúró ní ìdojúkojú. Tí o ò bá mọ ọkọ́ wá àbí tí o ò mọ̀ bó ṣe ń ṣe, kò gbọdọ̀ yẹ kí a máa dá ọkọ́ dúró ní ìdojúkojú.

Nǹkan tí mo rántí nígbà àwọn ọmọdé mi ni pé, mo rántí ìgbà tí mo wà ní ilé ìwé tí mo kéré gan an, tí wọ́n máa ń gbé oúnjẹ fún wa ní inú kúlà wa, nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní lunch box. A máa rìn lọ sí ilé ìwé, a sì máa padà wá pẹ̀lú ẹsẹ̀. Ìgbà yẹn dára gan-an, ó sì dùn.

Mo máa ń tọ́jú aṣọ mi dáadáa torí pé mo máa ń kò, mo máa ń fọ, mo máa fọ, mo máa lọ, mo máa sì ká. Tí n bá ti ká, mo máa fi sínú àwọn kọ́bọ̀dù mi. Ibi bẹ ni ó máa ti wà. Njọ tí mo bá fẹ́ lò ó, mo máa mú, mo sì wọ́. Tí n bá sì wọ̀ tán, mo máa sa sóòrùn kò gbẹ torí òògùn, kó má mu wọn. Mo máa fọ̀, mo máa ká, mo máa fi sínú kọ́bọ̀dù mi padà.

Rárá mi ò fẹ́ràn àti máa kọrin torí mi ò ní ohùn orin. Mo wà ní ẹgbẹ́ akọrin ní ṣọ́ọ̀ṣì wa nítorí náà mi o mọbi won ṣe n kọrin, but mo fẹ́ràn àti kọrin. Mi ò ní ohùn orin.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun porotínì torí pé ó dára dáadáa kí a máa mu àwọn mímú porotínì. A ní àwọn èyí ta ń pè ní yogoti, ó dára kí a máa mu torí pé nnmáa jẹ́ ara le, i sì máa ń jẹ́ gbogbo egun, ara dúró gaga.

Bẹ́ẹ̀ni, mò maa ń fowó pamọ́, mò maa ń pa owó mọ́ nínú àkáùntì mi tí mo máa ń gbà ní ilé owó. Ó ṣe pàtàkì kí èèyàn má pa owó torí ọjọ́ mìíràn tí èèyàn bá nílò rẹ̀ dáadáa. Mo máa ń pa owó mó dáadáa ó sì dára kí èèyàn má ṣe.

Rárá mi ò tí fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí. Ó da kí a máa fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀ ni ní tó bá yẹ. Ẹni tó bá fẹ́ ẹ̀jẹ̀ ó da ká máa fún torí í máa ń jó ara yá dáadáa.

Rárá gẹ́gẹ́ bí ọmọlúwàbí mi ò ní àwòrán lára, mi ò sì fẹ́ kí ní àwòrán kankan lára nítorí pé mi ò fẹ́. Àwòrán lára ní ìlú òyìnbó, wọn máa ń kọ́ sára ṣùgbọ́n nílùú Yorùbá nibi kò da kí èèyàn máa kọ àwòrán sára.

Rárá, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn. Mo sì máa ń jẹ àwọn oúnjẹ. À iso oúnjẹ, mo máa ń jẹ wọ́n dáadáa. Mi ò ní ìkórira sí oúnjẹ kankan. Ó dáa kí eeyan máa jẹ àwọn oúnjẹ oríṣiríṣi.

Mo ma n fo eyin mi lójúmọ́ ni àárọ̀ àti ni alẹ́. Mo máa ń fọ eyín mi èèmejì lójoojúmọ́. Ó dá kí a máa fọ eyín lẹ́ẹ̀mejì lójoojúmọ́ torí pé ìbíbẹ̀ ni oúnjẹ máa ń tí ń gbà wọnu ara.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, ṣùgbọ́n kò pọ̀ púpọ̀, mò ní irun gbugbọ̀n, mo sì fẹ́ràn kí n máa gbé irungbọ̀n ṣẹkẹ̀ẹ̀. Ó máa ń jó ènìyàn dá dára ní ojú. Irungbọ̀n tí ó bá pọ̀ jù kii je èèyàn dáa, ṣùgbọ́n tó bá ti mọ díẹ̀ ó dáa kí èèyàn ní irungbọ̀n.

Bẹ́ẹ̀ni ojú mi dára dáadáa, mo máa ń ríran dáadáa, mo sì máa ń jẹ àwọn èso tí máa ń jó ojú dá dáadáa. Nítorí náà mi ò ní àìsàn kankan tó pàdé ojú. Mo máa ń ríran dáadáa, ojú mi sì dára dáadáa.

Mii mú oògùn lójojúmọ́ torí pé mi ò ní àìsàn kankan tó pàṣe kí n máa mú oògùn lójojúmọ́ ṣùgbọ́n kí n máa mú mí lójojúmọ́, mo máa ń mú mí lójojúmọ́, mo sì máa ń mú dáadáa ṣùgbọ́n oògùn, mii mú oògùn lójojúmọ́.

Ìdènà ọkọ̀ ó burú gidigidi gan torina tí mo bá ti kojú ìdènà ọkọ̀ mo má sọ kalẹ̀. Mo máa fẹsẹ̀ rìn tàbí kí n dá àwọn ọkọ̀ mi dúró, kí n gún, kí a máa lọ sí ìrìnàjò tí mò ń lọ.

Àlejò se pàtàkì ni ìlú, ni ìlú Yooba toripe a maa n se àwọn àlejò wa dáadáa tí a bá ti bó oúnjẹ sínú abọ́, a máa gbé oúnjẹ yẹn sínú tírè tí a máa fi fún àwọn àlejò wa pẹ̀lú omi mímu, pẹ̀lú ayọ̀, pẹ̀lú ẹ̀rín láfi gbé oúnjẹ yẹn kalẹ̀ fún wọn.

Òòrùn gbígbóná kò da fún ara ní tòótọ́, tí bẹ́ tí ẹ̀ ń bá wà nínú òòrùn, ẹ̀ yóò gbọ́dọ̀ wá bogì tàbí kí eeyań wá umbrella ti eeyan o fi daboobo ara eeyan pẹ̀lú gilasi oorun toripe oorun ko dára fún ojú.

Jíjókòó níta ní àṣálẹ́, ó máa ń dára dáadáa torí òṣùpá má ti jáde, àwọn ìràwọ̀ máa dà sí ojú sánmọ̀. Nígbà yẹn ni a máa ń kọrin, a máa jó, a máa kọ àwọn orin àwọn ọmọdé, a sì máa tẹ́ní síta tí a fi máa ka àlọ́.